Ìbéèrè náà béèrè pé, ṣe o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí wípé iṣẹ́ ìtagbangba máa ń fún mi ní àǹfààní láti rí oríṣiríṣi àwọn ènìyàn tó ń kọjá àti oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú. Ẹ ṣe o.

Ìbéèrè náà béèrè pé ṣe o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Mo nífẹ̀ẹ́ kí n fi ago ọwọ́ sọ́wọ́, òrùka bi méjì sí mẹ́ta, ẹgba ọrùn, ẹyọ kan titọ́ àti ìdẹ̀kẹ̀sẹ̀. Ẹ̀ṣe.

Ìbẹ̀rẹ̀ náà béèrè pé ṣe mo fi ẹran jẹ iyán. Bẹ́ẹ̀ni, èmi a máa fi ẹran jẹ iyán ní ọ̀pọ̀ ìgbà tí èmi bá fẹ jẹ iyán. Nítorí pé tí iyán bá funfun dáadáa, a gbọ́dọ̀ fi ẹran gidi jẹ. Ìyẹn, àwọn ẹran ìgbẹ́ bí ẹran ọ̀yà, ìgalà, ẹtu.

Ìbéèrè náà bi mí wípé, ṣe mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìmọ́lẹ̀ ti òwúrọ̀ ju ti ìrọ̀lẹ́ lọ, nítorí wípé Yorùbá gan-an fúnra wọn sọ pé "Òwúrọ̀ lọ́jọ́". Nítorí náà, ìmọ́lẹ̀ òwúrọ̀ o ni mo nífẹ̀ẹ́.

Ìbérè náà béèrè wípé ṣe mo máa ń pa owó pamọ́. Hmm ní ìgbà mìíràn tí owó bá pọ̀ dáadáa ní ọ̀wọ mi, mo máa ń fi àwọn owó kan pamọ́ sínú kóló tí mo gbé sí abẹ́ ibùsùn mi, ṣùgbọ́n tí kò bá tún sí owó lọ́wọ́ mi, mo máa tún lọ mú owó náà padà.

Ìbéèrè náà béèrè wípé, báwo ni mo ṣe máa ń mú àwọn ẹ̀rọ tuntun wá? Tí mo bá fẹ́ mú àwọn ẹ̀rọ tuntun wá, mo máa ń rí i dájú wípé ọkàn mi balẹ̀ ní àsìkò yìí. Mi ò ní ohun kankan mi tí mò ń ró. Lẹ́yìn bí ìtẹ̀síwájú nǹkan tí mo fẹ́ ròyìn, mo sì máa wá sí ìmúṣẹ.

Obì emi náà béèrè wípé kíni mo máa ń jẹ ní ọ̀sán. Ìyẹn dá lórí bí ọ̀sán náà ba ṣe jẹ́. Tí mo bá jẹun ní àárọ̀, mo kàn lè fi oúnjẹ kékeré panu ní ọ̀sán bí i àwọn ohun díndín, wàrà, dòdò.

Ìbẹ̀rẹ̀ náà béèrè wípé, báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣẹ̀rí? Tábìlì iṣẹ́ tèmi o, ó wà ní ìṣètò dáadáa, ó de ní ààyè dáadáa tó fẹ̀ dáadáa ní orí rẹ̀ láti lè ṣe àwọn iṣẹ́ tí mò ń ṣe. Mo sì máa ń ṣètò àwọn irinṣẹ́ mi kọ̀ọ̀kan lórí rẹ̀ yẹn bí gègé àti ìwé tí mo fi ń kọṣẹ́.

Ìbéèrè náà béèrè pé kíni àwọn ìdojúkọ tó wà níbí iṣẹ́ rẹ̀. Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi kojú bí a ṣe máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ lọ, ìyẹn ni àwọn oníbàárà wa, àwọn tó ń bá wa rajà torí ìwà ọmọ ènìyàn ní ìgbà mí kò sí bá a ṣe lè mọ ohun tí ọmọ ẹ̀ni kejì fẹ́ ṣe. Ìdojúkọ kan náà tó wà níbẹ̀ náà nìyẹn.

Ìbéèrè náà béèrè wípé, kí ni o máa ń ṣe nígbà tó bá sín? Kí n tó sìn mo máa ń rí dájú wípé mo ní aṣọ kékeré kan tí mo lè fi bo ẹnu mi tí màá fi lè sín sinú ẹ̀. Ṣùgbọ́n tí kò bá sí aṣọ náà, màá fi ìfúnpá ọwọ́ mi, màá sín sinú ẹ̀. Màá dẹ̀ fi ohun tí a máa ń pè ní tíṣù, màá fi nu.

Ìbéèrè yìí ò yé mi dáadáa o. Ìbéèrè náà béèrè pé ṣe o fẹ́ràn orin òkè? Ṣé o fẹ́ràn orin òkè? Ìbéèrè yẹn kò pé. Nínú kó jẹ́ wípé ṣe o fẹ́ràn rẹ ní òkè? Àbí ṣe o fẹ́ràn láti máa rìn ní òkè? Ṣùgbọ́n bí ìbéèrè ṣe wà kò yé mi dáadáa.

Oríṣiríṣi adùn ló wà nínú ice cream tí èmi fẹ́ràn. Torí ìbéèrè náà béèrè pé kí ni adùn tó fẹ́ràn nínú ice cream. Adùn tí èmi fẹ́ràn jù lọ nínú ice cream ni èyí tí wọ́n ń pè ní vanilla. Ṣùgbọ́n tí mi ò bá rí vanilla, mo máa ra strawberry àbí chocolate lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n vanilla ni èyí tí èmi fẹ́ràn jù.

Ìbéèrè náà béèrè pé, ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoojúmọ́? Èmi máa ń fọ eyín tèmi lójoojúmọ́ ní ẹ̀ẹ̀mejì ní ojoojúmọ́. Àárọ̀ kùtùkùtù tí n bá ti jí kí n tó wẹ, àti alẹ́ tí n bá wẹ̀ tán tí mo ti jẹun gbogbo ọjọ́ yẹ̀ tán kí n dẹ̀ tó lọ sùn, so ẹẹmeji ni.

Ibẹ́ẹrẹ náà béèrè wípé ṣé mo máa ń jẹun nínú oko mi. Tí mo bá ní oko tí tèmi bẹ́ẹ̀ni màá máa jẹun nínú oko mi. Ṣùgbọ́n nítorí wípé ní wákàtí ọ̀wọ̀n yìí, ọwọ́ tí mo wà, mi ò ní oko kankan. Nítorí náà ilé ìtẹ́mi le mi tí ń jẹun. Ṣùgbọ́n àwọn tó bá ní oko ni wọ́n ń jẹun nínú oko.

Ìbéèrè náà béèrè wípé ṣé mo máa ń sùn ní ọ̀sán. Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń sùn ní ọ̀sán. Àjàjà tó bá ti pé kò sí ohun tí mò ń ṣe, màá sùn ní ọ̀sán nítorí pé èmi nìkan ni mo máa ń wà nílé. Afẹ́fẹ́ adé máa fẹ́ lọ́tùn lọ́sì, kò dè ní ṣi ohun tó máa yọ mí lẹ́nu. So bẹ́ẹ̀ ni mo nífẹ̀ẹ́ kí màá sùn ní ọ̀sán.

Ìbẹ̀rẹ̀ náà béèrè pé ṣe mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ni ibi tí mo ti ń ṣiṣẹ́, èmi kọ́ ni ògá. Nítorí náà mi ò ní àṣẹ láti sọ wípé ká fi àfikún sí owó àwọn òṣìṣẹ́ torí òṣìṣẹ́ náà ni èmi náà jẹ́ ní ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́.

Ìbẹ̀rẹ̀ náà ń bèrè wípé kíni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan. Ni ìgbà mìíràn tí ń bá jí láàárọ̀, mà á kọ́kọ́ lọ sí balùwẹ̀, mà á fọ̀nà, mà á dẹ̀wẹ̀. Ṣùgbọ́n ní ìgbà míì, mo le wò wípé ara mi ti wúwo jù, kí n sáré rìn jàde díẹ̀, kí n dè padà. Ṣùgbọ́n ní ìgbà mi, mo le wò pé wò ó, kí n tún máa sùn lọ́ jàre?

Ìbéèrè náà béèrè wipé, "ibo ni ó máa ń ra ǹnkan?" ṣùgbọ́n ìbéèrè náà yẹ kó béèrè wípé, "ibo ni ó ti máa ń ra ǹnkan?" ká ní ibi tí mo ti máa ń ra ǹnkan ni ìbéèrè náà dá lé lórí. Èmi nífẹ̀ẹ́ kí n máa lọ sí ọjà lọ́pọ̀lọpọ̀ nítorí oríṣiríṣi ọjà ló wà ní ìlú Ìbàdàn bíi Gbági, Dugbe, Ogunpa, Aleṣinlọ́yẹ́, ọjà ọba. Nítorí náà ọjà ni èmi ti nífẹ̀ẹ́ sí jù lọ láti máa ra ǹnkan.

Ibeere náà béèrè pé gíga tó o ga tó? Just like saying are you tall enough in English. Bẹ́ẹ̀ni èmi ga tó ní ìwọ̀nba tí ó yẹ kí n ga gẹ́gẹ́ bí ọmọbìnrin. Mi ò ga tó ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà ṣùgbọ́n bí i ká yọ ẹsẹ̀ bí mẹ́ta kúrò ní ìwọ̀n ẹsẹ̀ mẹ́fà ni gíga tèmi.

Ìbéèrè náà sọ pé, ibi wo ni o fẹ́ràn lọ jù? Ǹ yẹ́ túmọ̀ sí wípé ibo ni èmi nífẹ̀ẹ́ sí láti máa lọ jù? Ibi tí èmi nífẹ̀ẹ́ sí láti máa lọ jù ni ọjà. Torí wípé mi ò kí ń ṣe ẹni tó máa ń kọ́rẹ̀ débi pé máa tẹ́ ẹ máa jáde. Ọjà ni èmi nífẹ̀ẹ́ sí láti máa lọ jù.

Ìbẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ wípé báwo ni mo ṣe máa ń dáàbò bo ayé, ayé ìkọ̀kọ̀ mi lórí internet. Èmi ò ní ayé ìkọ̀kọ̀ kan lórí Internet. Mi ò dẹ̀ ní àṣírí tí mo máa ń tọ́jú sí orí Internet. Temi ní wípé kí n máa wo ohun tí wọ́n ń ṣe ní orí internet, kí ń rẹ́rìn-ín, kí ń kọ́gbọ́n, kí ń dẹ̀ kẹ́kọ̀ọ́.

Ìbẹ̀rẹ̀ náà béèrè wípé Ṣé mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ ajaja ní àwọn alẹ́ tí òṣùpá ma yọ gan-an tí àwọn ìràwọ̀ náà ma ṣe winiwini sí ojú ọ̀run. Hhn, mo nífẹ̀ẹ́ àwọn alẹ́ bẹ́, bẹ́ẹ̀ ni.

Ibẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ wípé ìrọ̀rí mélòó ni mo máa ń lo. Ìrọ̀rí èyí tí àwọn olóyìnbo máa ń pè ní pillow. Hmm, ní orí ibùsùn tí èmi fin sún, èmi ní ìrọ̀rí méje. Ìrọ̀rí àkọ́kọ́ jẹ́ èyí tó kéré tó dẹ̀ fẹ́lẹ́ gan-an, tó jẹ́ wípé ó ṣe é ká pọ̀ láìṣẹ́ pé ó tètè wúso kẹ. Ìrọ̀rí kejì, ó tóbi, ó dẹ̀ lẹẹ. Mo máa ń jí àwọn ìrọ̀rí méjèèjì síra wọn depending on the mood bí àwọn olóyìnbo ṣe máa ń pè é.

Ìbéèrè náà bèèrè pé, ibo ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí? Ṣé ó yẹ kí ń máa sọ ibi tí mò ń fi kọ́kọ́rọ́ mi sí? Ṣùgbọ́n tí n bá ń jáde, mo máa ń mú kọ́kọ́rọ́ tèmi dání. Tí mi ò bá dẹ̀ jáde, kọ́kọ́rọ́ mi ó máa ń wà lọ́wọ́ mi. Ṣùgbọ́n ọwọ́ mi ni kọ́kọ́rọ́ ilé mi máa ń wà ní gbogbo ìgbà.

Ìbéèrè náà ni pé ṣe mo mọ ìtumọ̀ orúkọ tèmi? Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ tèmi torí pé orúkọ tèmi ni Adeola. Ade, that's crown in English. Ade orí ọba. Ola túmọ̀ sí wealth in English. Ìyẹn túmọ̀ sí wípé Adeola.

Bẹ́ẹ̀ni, èmi fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà gégébí ìbéèrè náà ṣe bẹ̀rẹ̀, ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà ni mo máa ra oúnjẹ ní òpópónà. Ó máa ń ní àwọn ọjọ́ kan tó jẹ́ wípé òròjú a máa ṣe mí púpọ̀ láti dáná. Nítorí náà, màkọ̀n dìdẹ́ máa gbé ra lọ sí òpópónà àdúgbò mi láti lọ ra oúnjẹ.

Ìbéèrè náà ni wípé ṣe mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbárà. À, oníbárà kẹ̀. Èmi ò kí ń ṣe oníbárà nítorí náà kò sí bí mo ṣe fẹ́ bá oníbárà jẹun. Tí mà bá tiẹ̀ wá padà fẹ́ bá oníbárà jẹun, ìyá máa jẹ oúnjẹ sára tí àwọn Mùsùlùmí a máa gbé wá sí mọ́ṣáláṣí. Ìyẹn ni oúnjẹ tí mo rò pé ó lè pa èmi àti oníbárà pọ̀. Yàtọ̀ sí yẹn, kò sí.

Ìbéèrè náà ni pé ìgbà mélòó ni mo máa ń ṣàyẹ̀wò ímélì mi. Èmi a máa ṣàyẹ̀wò ímélì mi ní ọ̀pọ̀ ìgbà. Ajaja ní ojoojúmọ́ láàárọ̀ kùtùkùtù, ọ̀sán àti alẹ́ kí n tó sùn. Nítorí pé mo ti fi ohun tí àwọn olóyìnbo máa ń pè ní CV ránṣẹ́ sí oríṣìíríṣìí companies gẹ́gẹ́ bí àwọn olóyìnbo ṣe máa ń sọ. Nítorí náà mo máa ń yẹ̀wò lóòrèkóòrè.

Ibẹ̀ẹ́rẹ̀ bẹ̀ẹ́rẹ̀ pé báwo ni mo ṣe máa ń jí ní òwúrọ̀. Ní òwúrọ̀ ọjọ́ mi, tí mo bá ní ohun pàtàkì tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà, mo máa ń ṣẹ́ẹ̀tì ohun kan tí a máa ń pè ní àláàmù. Àláàmù ni àwọn olóyìnbo máa ń pè é. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé kò sí ohun pàtàkì tí mo fẹ́rẹ́ ṣe ní ọjọ́ náà, mà á jí ní àsìkò tí Olúwa bá jí mi.

Ìbéèrè náà sọ wípé, "Nígbà wo ni o máa ń fà àbí nígbà wo ni o máa ń fà?" Ohun tí ìbéèrè yìí dá lé lórí koro kò yé mi tó. Tí ẹ bá lè ṣe àgbéyẹ̀wò rẹ kí ẹ tún jẹ́ ká mọ ohun tí ẹ ń gbìyànjú láti bí wa, ìbéèrè yìí ó yé mi tó.

Ìbẹ̀rí náà bèèrè wípé́, àjọ̀dún wo ni mo fẹ́ràn jù? Ọjọ́ àjọ̀dún tí mo fẹ́ràn jù jẹ́ ọdún Kérésìmesì àti ìbẹ̀rẹ̀ ọdún yẹn tí ó jẹ́ January 1st of the year. Ọjọ́ àkọ́kọ́ nínú ọdún, àbíi ọjọ́ Kérésìmesì.

Ìbéèrè náà béèrè wípé báwo ni mo ṣe máa ń kí àwọn ènìyàn. Mo máa ń kí àwọn ènìyàn ní àárọ̀ kùtùkùtù wípé ẹ káàárọ̀, tó bá di ọ̀sán, màá ní ẹ káàsán, tó bá dẹ́ di alẹ́, màá ní ẹ kálẹ́. Ṣùgbọ́n tó bá ti di wípé alẹ́ náà ti ń pẹ́ jù, ó máa jẹ́ ó dáàárọ̀

Ìbéèrè náà bèèrè pé ṣe mo máa ń gbọ́ podcast. Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ àwọn podcast kọ̀ọ̀kan èyí tó bá dá lé lórí bí a ṣe lè ní owó, bí a ṣe lè dàgbà sí ní inú ọgbon, bí a ṣe lè jẹ́ enìyàn gidi sí láwùjọ, irú àwọn podcast tí èmi nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ ní elé.

Ìbẹ́rẹ́ náà béèrè wípé, ṣe mo ti lọ sóde rí? Hín, mo ti lọ sí òde rí ṣùgbọ́n ó ti pẹ́ tí èmi ti lọ sóde. Òde tí mo lọ gbẹ̀yìn ni òde òkú ẹgbọ́n bàbá mi. Lẹ́yìn yẹn, mi ò tí rí lè lọ sóde lẹ́nu ọjọ́ mẹ́ta yí ṣùgbọ́n mo ti lọ sóde rí. Mo ti lọ sí òde ìkómọ, òde ìgbéyàwó, ẹ̀m ọ́kú, òde ìgbàyọ̀ńdá.

Ìbéèrè náà béèrè wípé, kínni àwọn nǹkan tó wà nínú àpò owó mi. Kò sí ohun kankan nínú àpò owó mi tó ju owó lọ àti kọ́kọ́rọ́, ìlẹ̀kùn ilé. Ìyẹn jẹ́ pé tí mo bá ń jáde tí mo mú àpò owó mi dání, èyí tí a máa ń pè ní purse.

Ìbẹ̀rẹ̀ náà bẹ̀rẹ̀ wípé ìgbà mélòó ni o má ń jẹ́ kí fóònù rẹ gbóná? Èmi ò kín ń jẹ́ kí fóònù mi gbóná ṣùgbọ́n ní àwọn ìgbà kọ̀ọ̀kan tó bá máa ń gbóná. Ìgbà yí àjẹ́ wípé mo ti lò ó gan an láìfùn níìsínmi tàbí mò ń tẹ̀ tí mo bá a n ṣáàjì ẹ̀ lọ́wọ́. Àwọn ìgbà náà ni fóònù mi máa fi bẹ́ẹ̀ gbóná.

Ìbéèrè náà béèrè wípé báwo ni mo ṣe máa ń tọ́jú èékánná mi. Nítorí wípé ọmọ Yorùbá tàtà ni mí, mo dẹ̀ fẹ́ràn ọkà púpọ̀. Mo máa ń gé èékánná mi lóòrèkóòrè sùgbọ́n tó bá jẹ́ wípé mo fẹ́ ṣòge jáde, màá lẹ èékánná. Tí mo bá dẹ́ẹ̀tì fẹ́ jẹun, màá yọ ọ́ padà, ṣùgbọ́n mo máa rí i dájú pé mo fọ ọwọ́ mi lóòrèkóòrè pé èékánná mi kò dẹ̀ dọ̀tí.

Ìbéèrè náà béèrè wípé Ṣé mo ma ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo ma ń kọ lẹ́tà tó bá jẹ́ wípé mò ń wá iṣẹ́ tàbí tí ọ̀rọ̀ náà tó bá jẹ́ ohun pàtàkì tó nílò kí n kọ lẹ́tà ni mo ma ń kọ lẹ́tà ṣùgbọ́n tó bá kàn jẹ́ ọ̀rọ̀ tí mo le pèyàn láti sọ, mo níìfẹ̀ kí n pèyàn ju kí n kọ lẹ́tà lọ.

Ìbéèrè náà béèrè wípé, ṣé o má ń sisẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni mo má ń sisẹ́ láti ilé. Irú èyí tí mò ń ṣe níìsín, iṣẹ́ kan náà ni láti ilé. Nítorí náà mo lè sọ wípé èmi náà ń sisẹ́ láti ilé, àjàjà lórí tẹlifóònù orí tẹlifíṣàn.

Ibeere naa ni wipe, ṣe oti lọ si agọ ri? Tó túmọ̀ sí wípé have you gone on a journey before? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí àgọ̀ rí. Mo ti lọ sí oríṣiríṣi àgọ̀. Mo ti lọ sí ìlú Bayelsa, mo ti lọ sí ìlú Èkìtì torí ọmọ Èkìtì ni mí. Mo wà ní ìlú Ọ̀yọ́, mo ti lọ sí ìlú Èkó, bẹ́ẹ̀ ni mo ti lọ sí àgọ̀ rí.

“Kí ni o máa ń wí nígbà tí o bá lọ sùn?” ni ibeere náà béèrè. “Ohun tí mo máa ń wí tí bá fẹ́ lọ sùn ni, màá gbàdúrà, màá gbàdúrà, màá dẹ́ṣàdúrà Òlúwa. Tí bá ṣe ti ṣàdúrà, màá dẹ́díjú, màá dẹ́ sùn. Kò sí ohun mìíràn tí mo máa ń ṣe ju yẹn lọ.”

Ìbéèrè náà béèrè wípé báwo ni ó máa ń gba owó àwọn ènìyàn? Tó túmọ̀ sí wípé báwo ni mo ṣe máa ń gba owó àwọn ènìyàn. Ṣùgbọ́n nítorí iṣẹ́ tí èmi ń ṣe, ó dálé lórí ká má ta ká dé má ra. Tí oníbàárà bá ti wá ra nǹkan, mo gbọ́dọ̀ gbowó kí n dè fún ní ohun tó wá rà.

Ìbéèrè náà béèrè wípé, báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímélì rẹ? Oríṣiríṣi ọ̀nà ni mo ṣe lè ṣètò ímélì mi. Iyẹn dẹ́tùn dá lé lórí irú ímélì gangan ta bá ń sọ. Lọ́wọ́lọ́wọ́. Ó ní àwọn ímélì mi tó ní láti pé èèyàn gbọdọ̀ fèsì padà. Ó dẹ̀ ní àwọn ímélì mi tí kò ní pé èèyàn fèsì padà. So, ó dá lé lórí irú ímélì ta bá ń sọ.

Ìbéèrè náà béèrè wípé, ṣé o mọ bí a ti ń ka àwòrán ilẹ̀? Àbí ṣé o mọ bí a ti ń ká àwòrán ilẹ̀? Kí ni ìbéèrè yìí ń gbi yànjú láti sọ? Ṣé ó fẹ́ kí n mọ bí a ṣe ń ká àbí bí a ṣe ń ya àwòrán ilẹ̀ àbí àwòrán ilé? Ìbéèrè yìí ò fi bẹ́ẹ̀ ye mi dáadáa.

Ìbéèrè yìí béèrè wípé, ṣé o ma n ṣiṣẹ́ ju wákàtì lọ? Tí mi rò pé ìbéèrè náà pé àbí èmi dè ni kò yé. Òhun tí ó yẹ kí ìbéèrè náà sọ ní wípé, ṣé o ma n ṣiṣẹ́ ju wákàtì tí ó yẹ lọ, àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bóyá láti ibi iṣẹ́ àbí? Ṣùgbọ́n ìbéèrè yìí ó fi bẹ́ẹ̀ ye mi dáadáa.

Ìbéèrè yìí béèrè wípé oṣù wo ni a bí ọ? Tí ó túmọ̀ sí wípé inú oṣù wo ni a ti bí mi? A bí mi ní oṣù kẹwàá. Oṣù kẹwàá yìí ni a máa ń pè ní oṣù Ọ̀wàwà tí àwọn olóyìnbo tún máa ń pè ní October. Abí mi ní inú oṣù kẹwàá.

Ìbẹ̀rẹ̀ yìí bẹ̀rẹ̀ wípé ìgbà mélòó ni o máa ní ìpàdé òṣooṣù? Ṣé òṣooṣù ni àbí èmi ni kò yẹ? Ìgbà mélòó ni o máa ní ìpàdé ìṣesí? Ẹ má bínú ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ tẹ ìbẹ̀rẹ̀ kò yé mi.

Ìbẹ̀rẹ̀ yi bere wípé “Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ?” Èyí tí èmi a máa tún mọ̀ sí wípé ìbẹ̀rẹ̀ yẹn ń gbìyànjú láti sọ wípé “Ọjọ́ wo ni mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn?” Ọjọ́ tí mo lọ sí ilé oúnjẹ gbẹ̀yìn jẹ́ bí ọ̀sẹ̀ méjì ṣi ṣín, èyí dẹ́fà ní torí pé orò mi lójú láti dáná.

Ìbéèrè yìí bèèrè wípé oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù. Oṣù tí èmi fẹ́ràn jù nínú gbogbo ọdún tí mo dè máa ń gbé ojúṣókè wọ̀ láti dé ni oṣù kẹwàá, ìyẹn oṣù Ọ̀wàwà. Nítorí pé oṣù kẹwàá ni a bí mi sa ayé.